Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ó ti jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Ago ọwọ́ kì í ṣe ohun ìṣeré lásán. Ó jẹ́ ìrìnṣẹ̀ tó ń ràn wá lọ́wọ́ láti ṣètò àkókò wa dáadáa ká sì máa mọ̀ bí a ṣe ń lo àkókò wa. Ni àkọ́kọ́, ago ọwọ́ ń ràn mí lọ́wọ́ láti mọ ìgbà gangan. Nígbà tí mo bá fẹ́ lọ sí ilé ẹ̀kọ́, ilé iṣẹ́ tàbí ìpàdé kan, mo máa ń wọ ago mi, mo máa ń wọ ago ọwọ́ mi kí n mọ̀ pé boya mọ́ ti pẹ́ àbí mo tun ní àkókò díẹ̀ sí. Èyí mú kí n máa jẹ́ ẹni tó mọ̀ àkókò, ẹni tó ko fi ènìyàn sílẹ̀ dúró pé. Ẹ̀kẹ́jì ni pé ago ọwọ́ oń kọ́ wa ní ìwà ìṣètò ayé. Nípa a ríi pé àkókò ń lọ, mo ń kọ gbogbo iṣẹ́ mi jọ dáadáa. Mo lè pín àkókò mi sí àkókò ìkẹ́kọ̀ọ́, àkókò ìsinmi, àkókò ìdárayá, àkókò, àkókò ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Bí ago ṣe ń yíkìrí lọ lórí ọwọ́ mi, mò ń rántí wipé gbogbo ìgbà ní ìṣẹ́jú wájú rẹ̀ kò sì jẹ kí n fi ẹyọ kan sófò. Ẹ̀kẹta ni pé ago ọwọ́ tún jẹ́ ohun ọ̀ṣọ́. Lónìí, ago kan ò jẹ́ fún ìtàn àkókò nìkan, ó tún ń fún ní àṣà àti ìtẹ́wọ́gbà. Ẹ̀níyàn díẹ̀ nínú àwọn ènìyàn fẹ́ ago irin, díẹ̀ fẹ́ ago aláwọ̀, díẹ̀ fẹ́ ago tó ní àwọ̀ tí, àwọ̀, àwọ̀ tí ń tàn. Nígbà tí mo bá wọ ago tí mo fẹ́ràn, ó ń mú mi láyọ̀, ó ń mú mi láyọ̀ ó sì ń jẹ́ kí n ní ìgboyà díẹ̀ sí. Síbẹ̀síbẹ̀ sì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ ago ọwọ́. Àwọn mìí n lo fóònù wọn, àwọn mìí n lo fóònù wọn láti mọ àkókò. Ó daju pé fóònù rọrùn ṣùgbọ́n mo rí pé ago ọwọ́ dára jù nítorí pé kò ní yọ̀ mí lẹ́nu pẹ̀lú ìkìlò ìfaransẹ tàbí àwọran tó ń wáyé lórí fóònù. Ni apá kejì, ago ọwọ́ ń kọ̀ mí ní ìbáṣepọ̀ pẹ̀lú ara mi. Nígbà tí mo bá rí pé mò ń pẹ́ síbi kan, mo mọ̀ pé mo nílò láti dín ìṣẹ̀lẹ̀ tàbí ìsinmi kú díẹ̀. Mo rántí pé mo tún nílò àkókò láti ìsinmi. Ni ìparí, ìdí tí mo fi máa ń wọ wọ́ ago ọwọ́ ni pé ó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ ẹni tó mọ̀ àkókò àti náà láti jẹ́ ẹni tó ṣètò ayé rẹ̀ dáadáa.

Gíga tó ga tó. Ìbéèrè gíga tó ga tó. Ó túnmọ̀ sí pé kí ni gíga rẹ tàbí báwo ni gíga ara rẹ ṣe rí. Ṣùgbọ́n lójú òtítọ́, ìbéèrè yìí kì í ṣe nípa gíga ara nìkan. Ó tún kọ gíga inú, gíga ọ̀pọ̀lọ̀ àti gíga ìwà ẹni. Ni àkọ́kọ́ ẹ jẹ́ ká sọ nípa gíga ara. Gíga ara jẹ́ ohun tí Ọlọ́run fún wa díẹ̀ nínú àwọn gún gan-an díẹ̀ sí kúrú díẹ̀, díẹ̀ wa láàrin. Kò sí ẹni tí gíga ara rẹ ju ti ẹlòmíì lọ. Gbogbo wa ní, gbogbo wa ni a dá lóòtọ́ ọ́tọ́, a sì ní ẹ̀wà tirẹ̀. Nítorí náà kò yẹ ká fi gíga ara wa ṣe ife-ìfewéra tàbí kí ẹ̀yàn máa kere si ara rẹ̀. Ṣùgbọ́n gíga tó ṣe pàtàkì jùlọ ni gíga inú. Gíga inú túnmọ̀ bí a ṣe ń ro nú, bí a ṣe ń wo ayé àti bí a ṣe ń hùwà. Ènìyàn lè kúrú ní ara ṣùgbọ́n gíga ní inú. Ènìyàn bẹ́ẹ̀ lè jẹ́ ẹni tó mọ̀ ǹkan, ẹni tó ní ìmọ̀lára, ẹni tó, tó mọ̀ bí a ṣe ń bọwọ́ fún ẹlòmíì. Ìyẹn ni gíga tí, tí kì í dínkú. Ẹ̀kéjì ni pé gíga ọ̀pọ̀lọ̀ tún ṣe pàtàkì. Gíga ọ̀pọ̀lọ̀ ìtúmọ̀ sí ìmọ̀ ọgbọ́n àti ìtara láti kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà tí ènìyàn bá ń ka ìwé, bá ń kọ ọ̀un tuntun, bá ń bẹ̀rẹ̀ ìbéèrè, bá ń bẹ̀rẹ̀, bẹ̀rẹ̀ ìbéèrè, òun jẹ́ kí ọ̀pọ̀lọ̀ rẹ̀ ga sí i. Ènìyàn tó ní gíga ọ̀pọ̀lọ̀ kì í bérú ìyípadà, kì í sìí bérú láti kọ ohun, ohun tuntun. Ẹ̀kẹta, gíga ìwà jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ. Gíga ìwà ni bí a ṣe ń wùwà sí àwọn ènìyàn, tí à ń sọ òtítọ́, tí à ń ṣe rẹ́rẹ́, tí à ń rọ́ ẹlòmíì lọ́wọ́. Ènìyàn tó ní gíga ìwà kì ṣe bí i, bí i, kì í sìí fi ẹlòmíì ṣeré. Gíga ìwà ni yiò mú kó jẹ́ ẹni tí gbogbo ènìyàn fẹ́ràn, tí gbogbo ènìyàn tí ń bọwọ́ fún. Nítorí náà nígbà tí ẹnìkan bá bi wa pé gíga tó ga tó, a lè dáhùn pé ara mi lè jẹ́ gíga díẹ̀ tàbí kúkúrú díẹ̀ ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ láti jẹni gíga inú, ní ọ̀pọ̀lọ̀ àti ní ìwà.

Ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ìbéèrè jẹ́ ẹni pàtàkì gan nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ó ti sún mọ sí pé, bóyá mo mọ àwọn ènìyàn tí a jọ ń gbé papọ̀ àbí nínú agbègbè kan, àbí ṣe a máa ń bá ara wa sọ̀rọ̀, àbí ka máa ń bá ara wa ṣiṣẹ́ pọ̀. Ní òtítọ́, ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò jẹ́ àpá kan pàtàkì nínú ìdàgbàsókè ẹni àti àwùjọ. Ní àkọ́kọ́, aládùúgbò ni àwọn ènìyàn tí a rí lójoojúmọ́. A lè rí wọn ní òwúrọ̀ nígbà tí a bá ń lọ síbi iṣẹ́, ní ọ̀sán nígbà tí a bá ń padà, tàbí ní alẹ́ nígbà tí a bá ń sinmi. Bí a bá mọ wọ́n dáadáa, ìgbéyàwó, ayẹyẹ, ìṣòro àti ayọ̀ gbogbo wá lè pín pọ̀. Iyẹn mú kí agbègbè di ìdí tó dùn láti gbé. Ẹ̀kéjì ni pé mo, mo mọ aládùúgbò dáadáa nínú ààbò wa. Nígbà tí gbogbo wa bá mọ ara wa, a máa ń sọ̀rọ̀ ara wa. Bí ẹni bá rí ohun tí kò dáa, ó lè pe ẹlòmíì. Bí ìṣòro bá ṣẹlẹ̀, a lè ran ara wa lọ́wọ́ kíákíá. Àwọn aládùúgbò dáàjú kì í jẹ́ kí ibi tí wọ́n ń gbé di ìbànújẹ́ tàbí ìbánilẹ́rú. Ẹ̀kẹta ni pé ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò ń kọ́ wa ní ìwà rere. A kọ́ bí a ṣe ń bọ̀wọ̀ fún ẹlòmíì, bí a ṣe ń fara dà ìyàtọ̀ àti bí a ṣe ń gba pé gbogbo ènìyàn kì í ro bíi ti wa. Nígbà tí a bá ń bá aládùúgbò sọ̀rọ̀, a ń kọ́ ohun tuntun nípa àṣà èdè àti ìgbésí ayé wọn. Iyẹn jẹ́ kí ọ̀pọ̀lọ wa gbọ́rọ̀ sí i. Ní àpá kéjì, kì í ṣe gbogbo ènìyàn ló mọ aládùúgbò wọn dáadáa. Diẹ nínú wa máa ń ti ara wa pamọ́ lé. Èyí lè fa ìyàpá àti ìbànújẹ́. Nígbà tí ìṣòro bá dé, ẹni tí kò mọ aládùúgbò rẹ dáadáa ó lè rí ara rẹ̀ nínú ìpinnu ṣoṣo. Ṣùgbọ́n mo gbà pé ó ṣe pàtàkì kí a bẹ̀rẹ̀ láti mọ aládùúgbò wa dáadáa. Kí ni a lè ṣe? A lè bẹ̀rẹ̀ pẹ̀lú kí kí wọn ní òwúrọ̀, a lè bí wọn pé ṣe àlàáfíà ni, a lè kó ara wa jọ nígbà ayẹyẹ tàbí ìpàdé àgbègbè. A kì í lè rán ara wa lọ́wọ́ nígbà ìṣòro bí i àìsàn ìpadánù tàbí ìṣẹ̀lẹ̀ mìíràn. Ní ìparí, ìbéèrè, ìbéèrè ṣe mo mọ àwọn, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa kì í ṣe ìbéèrè lásán, ó jẹ́ ìkíni sí ìgbésí ayé rẹ. Bí a bá mọ aládùúgbò wa dáadáa, a máa ní àlàáfíà, ààbò àti ayọ̀. A ó sì mọ̀ pé a kì í gbé nínú ayé ǹikan, a ń gbé pẹ̀lú àwọn míì.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ni àkọ́kọ́, kì í ṣe gbogbo ènìyàn ló ń ní ní lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Diẹ nínú wa gbọ́ dáadáa, a kì í ṣí ìṣòro pẹ̀lú ohùn. Ṣùgbọ́n fún àwọn ìgbọ́ràn, wọ́n ti ń jíǹkù nítorí àìsàn ọjọ́ orí tàbí ìjàmbá. Ẹ̀rọ yìí jẹ́ ìbukùn gidi. Ẹ̀kẹ́jì ni pé ẹ̀rọ ìrànwọ́ ohùn ó mú kí ìgbésí ayé rọrùn. Nígbà tí ènìyàn bá ń lò ó lọ, ó lè gbó ohun tí àwọn òmíràn ń sọ dáadáa, kó sì mọ ohun tí ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀. Ẹ̀kẹta, lílo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí ó ń tún ìgboyà ènìyàn ṣe. Ẹni, ènìyàn tí kò gbọ́ dáadáa lè má fẹ́ bá ènìyàn sọ̀rọ̀, ó lè ya, ó lè ya ara rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bá ní ẹ̀rọ yìí, ó lè kọ ara rẹ̀ síwájú padà, kò sì ní ìgboyà láti bá ẹni sọ̀rọ̀. Ni ìtara mi, bí mo bá ní ìṣòro pẹ̀lú ìgbọ́ràn lọ́jọ́ kan, mi ò ní ṣe t'iye méjì láti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Kò sí ìtujú kankan nínú lílo ohun tí yóò ran ènìyàn lọ́wọ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ dára sí i. Dípò kí ènìyàn máa dí àlọ́ kan kan, ó dára ká gbá ìrànwọ́ ní apá kejì. Ó ṣe pàtàkì ká máa lọ sí dókítà tàbí onímọ̀ ìlera kí a tó bẹ̀rẹ̀ lílo ẹ̀rọ bẹ́ẹ̀. Wọ́n lè mú irú ẹ̀rọ tí yóò dára jù lọ fún wa àti bí a ṣe lè lò ó dáadáa, láì ba eti tàbí ara wàjẹ́. Ní ìparí, ìbéèrè tó máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ohùn kì í ṣe ohun ẹ̀rìn. Ó jẹ́ ìbéèrè tó ń rántí wa pé ìlera wa ṣe pàtàkì. Bí a bá ní lo ìrànwọ́, a kò yẹ kó káa tí kúrò. Ẹ̀rọ ìrànwọ́ ń jẹ́ àpẹẹrẹ pé ìmọ̀ rẹ̀ lẹ̀ jẹ́ ọ̀rẹ́ ènìyàn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayáràbí àṣà tuntun? Ní tòótọ́, ìbéèrè yìí ṣe pàtàkì gan nítorí pé ríra ẹ̀rọ ayáràbí àṣà tuntun kì í ṣe ohun tí a kàn ṣe lọ́falọ́fa. Ó níṣe pẹ̀lú ìpinnu, ìṣirò owó àti àkókò tó bojumu. Ní báyìí, èmi ti tíkára mi. Mi ò mọ̀ sí ìpinnu ọjọ́ ọ̀ gangan tí mo máa ra ọkọ̀ tuntun ṣùgbọ́n mo ti ń gbèrò rẹ̀ lọ́kàn aya. Ọ̀kan lára ohun tó ń da mi dúró ni ohun ọ̀rọ̀ owó. Ẹ̀rọ ayáràbí àṣà tuntun máa ń ná owó púpọ̀, kì í ṣe owó ríra nìkan ṣùgbọ́n pẹ̀lú owó ìtọ́jú, owó epo, ìdánilẹ́kọ̀ọ́ àti ìtúnṣe. Torí náà, mo fẹ́ rí i dájú pé mo ní owó tó pé tí kí yóò sì jẹ́ kí n wọ gbèsè tó pọ̀. Mo fẹ́ ra ọkọ̀ tí màá le tọ́jú dáadáa láì jẹ́ kó di ẹrù lórí mi. Pẹ̀lú èyí, mo tún ní òní pa irú ọkọ̀ tí mo fẹ́ rà. Mo fẹ́ kí ó jẹ́ ọkọ̀ tó ti ń di epo kú tí kí yóò jẹ epo púpọ̀. Mo tún fẹ́ ọkọ̀ tí yóò jẹ́ pé mo lè lọ fún iṣe ojoojúmọ́, ìrìnàjò àti ìdílé, kì í ṣe ọkọ̀ ìṣere nìkan ṣùgbọ́n ọkọ̀ tó ní àfàní gan fún ìgbésí ayé mi. Ìdí tí mo fi ń dúró ni pé mo fẹ́ kí ìgbésí ayé mi dáa ju díẹ̀ síi. Mo fẹ́ ní iṣẹ́ tó dàlú, owó oṣù tó pé àti ìdúróṣinṣin kí tó ra ọkọ̀ tuntun. Nígbà tí mo bá mọ̀ pé mo lè san gbogbo owó tó bá yẹ láì ṣòro, ìgbà yẹn ni mo mọ̀ pé àkókò ti tó. Mo tún wo ayé lọ́dọọdún, àwọn ọkọ̀ yí padà, iye epo yìn yí padà àti àyíká ìṣúná ilẹ̀ e dé tún yí padà. Torí náà, mo fẹ́ yàn àkókò tí ó dára jù lọ kí má bàá jẹ́ pé mo ra ọkọ̀ nínú ní àkókò tí orí rẹ̀ ga jù tàbí ìṣúná mi kò tí pẹ́. Ní ìsọ̀ki, mo lè sọ pé mi ò tí ì mọ ọjọ́ ọ̀gangan tí mo máa ra ẹ̀rọ ayáràbí àṣà tuntun ṣùgbọ́n mo ń gbèrò pé ní ọdún tó ń bọ̀ tàbí nígbà tí mo bá ní owó tó pé, ìgbà yẹn ni màá rà á. Mo fẹ́ kí ìpinnu yìí jẹ́ ìpinnu tó dá lórí ọgbọ́n kì í ṣe ìtara nìkan. Mo fẹ́ ra ọkọ̀ tí yóò jẹ́ ìbùkún sí ìgbésí ayé mi tí yóò sì ràn mí lọ́ láti ṣe ìṣe mi dáadáa kò sì jẹ́ pé mò ń lọ pé láìní ìṣòro púpọ̀.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ? Ni gbògbò ọjọ́, àpò owó mi jẹ́ òhún pàtàkì gan nínú ìgbésí ayé mi. Kò kàn jẹ́ ibi tí mo fi ń pa owó sí, ṣùgbọ́n ó tún jẹ́ ibi tí mo ti ń kọ àwọn, bí mo ti ń kó àwọn ohun tó ti pàtàkì sí, sí mi. Nígbà tí mó bá sí àpò owó mi, ohun àkọ́kọ́ tí mo máa ń rí ni owó bóyá owó kéékèèké tàbí owó ńlá, nítorí owó jẹ́ òhún tí a fi ń ra ohún gbògbò tí a nílò lójoojúmọ́. Lẹ́yìn owó, mo tún ní káàdì pàtàkì nínú àpò owó mi. Mó ní káàdì ìdánimọ̀ mí, èyí tó, èyí tí mo fi ń jẹ́rì ẹni tí mo jẹ́ nígbà tí a bá bẹ̀rẹ̀, nígbà tí a bá béèrè. Káàdì yìí ṣe pàtàkì gàn tórí láìsí rẹ̀ ó lè ṣòro fún mi láti ṣe ọ̀pọ̀ ǹkan bíi gbígba ìṣe kàn tàbí wọlé sí ibi kàn. Mo tún máa ń ní káàdì ilé ìfowópamọ́ nínú àpò mi, àpò owó mi. Pẹ̀lú káàdì yìí moó lè yọ owó, sàn owó nínú ṣọ́ọ̀bù tàbí ṣe ìtúná mi. Ó jẹ́ ohun, ó jẹ́ ohún tí mó fi ń mú ìgbésí ayé mi rọrùn torí mó, mí ò nílò láti máa rú owó púpọ̀ lọ́wọ̀lọ́wọ́. Ni àfikún, ṣí mo tún ní àwọn àkọsílẹ̀ kéékèèké nínú àpò owó mi. Àwọn àkọsílẹ̀ wọ̀nyí lè jẹ́ nọ́mbà fóònù ẹnìkan, adréèsì tàbí iranti ǹkan tí, tí mo kọ sílẹ̀ kí ń máa gbàgbé. Nígbà mí mó tún ní rísítì àwọn òhún tí mó máa ń rà torí mo fẹ́ mọ iye owó tó, tí mó máa ń ná àti òhún tí mó ti rà. Mó tún ní fọ́tò kéékèèké ẹni tí mó fẹ́ràn nínú àpò owó mi. Ó lè jẹ́ fọ́tò ẹbí, ọ̀rẹ́ tàbí ẹní pàtàkì kàn nínú ayé mi. Ní gbògbò ìgbà tí mó bá rí i, ó máa ń mú inú mi dùn. Ó sì rántí mi pé mo ní àwọn ènìyàn tí wọ́n fẹ́, tí wọ́n fẹ́ mi tí mo sì fẹ́ràn wọ́n, fẹ́ràn wọn. Nígbà mí mó tún ní káàdì ilé ìwòsàn tàbí káàdì ìlèrá nínú àpò owó mi. Èyí jẹ́ fún ààbò mi torí bí òhún, bí òhún kàn bá ṣẹlẹ̀ sí mi, a lè mọ bí wọ́n ṣe lè ṣọdún mi dáadáa. Ni ìsọ̀rí, àpò owó mi kún fún, ó kún fún un ní owó káàdì ìdánimọ̀, káàdì ilé ìfowópamọ́, àkọsílẹ̀, àkọsílẹ̀ kéékèèké, fọ́tò ẹni tí mo fẹ́ràn, káàdì ìlèrá. Gbògbò àwọn ǹkan wọ̀nyí jọ́ ni, gbògbò àwọn ǹkan wọ̀nyí jó ni jẹ́ kí àpò owó mi jẹ́ owó, òhún pàtàkì nínú ìgbésí ayé mi. Kò kàn jẹ́ àpò owó nìkan, ṣùgbọ́n ibi tí mo ti ń kọ ìtàn ayé mi díẹ̀ sílẹ̀, sílẹ̀. Ni gbògbò ọjọ́ mó máa ń rí i, mó máa ń rún lọ́wọ́ mi torí pé mo mọ̀, mo mọ̀ pé ó ní, mo mọ̀ pé ó ní àwọn ohun tí mo le nílò láti fi gbé ayé mi dáadáa.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ímeèlì rẹ? Ní gbogbo òwúrọ̀, mo má ń ṣí ímeèlì mi. Mo tún má a ka gbogbo àwọn tuntun tí tó wọlé. Mo kọ́kọ́ yá wọn sí ẹgbẹ́ mẹ́ta: àwọn tó ṣe pàtàkì gan an, àwọn tó yẹ kí n dáhùn sí lẹ́kẹ́sẹ̀, àti àwọn tí mo lè ka tàbí dáhùn sí lẹ́yìn. Lẹ́yìn náà, mo má ń lo àpótí láti ṣètò wọn fún àpẹrẹ. Mo ní àpótí kan fún iṣẹ́, àpótí kan fún ẹbí àti ọ̀rẹ́, àpótí kan fún-- àti àpótí mìíràn fún ìpolówó tàbí ìròyìn. Ní gbogbo ìgbà tí ímeèlì bá wọlé, mo má n gbà pé mo má n gbé, gbé ẹ̀ sínú àpótí tó bá yẹ fún. Motu maa n lo àkọlé àti àmì láti mọ ímeèlì tó ṣe pàtàkì. Bí àpẹẹrẹ, tí ímeèlì bá jẹ́ tí iṣẹ́ tó ní ọjọ́ ìpẹ̀yà, mo má n fí àmì pupa tàbí urgent sínú rẹ̀ kí n lè rántí pé mo gbọdọ̀ dáhùn sí i lórí rí rẹ. Nípa ìdáhùn, mo má n gbìyànjú láti dáhùn sí gbogbo ímeèlì tó ṣe pàtàkì ní ọjọ́ kan náà. Tí kò bá ṣe ṣe, mo má n kọ àkọsílẹ̀ sí àra mi pé kí n dáhùn sí i ní ọjọ́ ìmi. Èèyàn. Èyí ràn mí lọ́wọ́ láti kí n má gbàgbé. Mo tún má n ní àpótí ímeèlì, ímeèlì lẹ́ẹ̀kan sí ìtàn ìpolówó tàbí ímeèlì tí kò ṣe, tí kò ṣe rẹ̀ lọ́mọ. Mo má n delete tàbí gbé wọn sínú àpótí àṣí archive. Èyí jẹ́ kí àpótí ímeèlì mi mọ̀ kó sì rọrùn fún mi láti rí ohun tó mọ̀ wà. Ní ìparí, ṣíṣe àtúnṣe ímeèlì dá lórí ìlànà ìfarabalà àti ìtọ́jú àkókò. Nígbà tí mo bá ṣètò wọn dáadáa, ó ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa kí n sì má sì ní ìbànújẹ́ púpọ̀ nípa ímeèlì tó pọ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń pàrọ̀ ọkàn mi nípa pé kí n kọ́kọ́ mọ ohun tí mo lè ṣàkóso àti ohun tí mo lè, ohun tí mo lè ṣàkóso. Mo mọ̀ pé tí mo bá bẹ̀rù jù, iṣẹ́ náà á di bí ẹni pé ó tóbi ju bí ó ṣe rí lọ. Nítorí náà mo máa ń kọ́kọ́ dúró díẹ̀. Mo máa ń sinmi dílẹ̀ lẹ́ẹ̀mẹta tàbí lẹ́ẹ̀rin kí ọkàn mi lè balẹ̀. Lẹ́yìn náà mo máa ń pín iṣẹ́ tó wà níwájú mi sí kéékèèké. Dípò kí n wo gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan, mo máa ń wo apá kan kí n tún sọ pé ẹ jẹ́ kí n parí èyí kọ́kọ́. Nígbà tí mo bá parí apá kan mo máa ń fún mi ní, ó máa ń fún mi ní ìtẹ́lọ́rùn ó sì ń jẹ́ kí n rí pé mò ń lọ síwájú. Mo tún máa ń ṣètò àkókò mi dáadáa. Mo máa ń sọ fún ara mi pé ní ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n, ní ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n yìí, màá ti ṣiṣẹ́ lórí nǹkan péré. Lẹ́yìn yẹn mo lè sinmi díẹ̀, mú omi tàbí rin díẹ̀. Èyí ń jẹ́ kí ọpọlọ mi bá rẹ́jù, kí ìbànújẹ́ má sì pọ̀ síi. Ohun, ohun mi tí mo máa ń ṣe ni pé mo máa ń bá ẹlòmíràn sọ̀rọ̀. Nígbà mí kí nǹkan sọ pé iṣẹ́ ń pọ̀ lórí mi fún ọ̀rẹ́ arákùnrin tàbí arábìnrin kan ó máa ń jẹ́ kí inú mi dùn. Wọ́n lè fún mi ní ìmọ̀ràn tàbí kó kan jẹ́ pé wọ́n gbọ́ mi ni. Mo tún máa ń sọ ohun tí ara mi pé mo ti kọjá ìpéya, ìpéya rí tẹ́lẹ̀. Mo, mo sọ fún ara mi pé tí mo bá lè kọjá àwọn ìṣòro àtijọ́, èyí náà kì í, kì í ṣe àyàfi. Ìrònú yìí ó ń fún mi ní agbára ó sì ń mú kí ni ìgbóyàsí. Ní ìparí, ìpààrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ kò sí nǹkan tó, kò sí nǹkan kan tó le. Ó jẹ́ àpapọ̀ mi ìdílẹ̀, ìṣètò, ìsinmi díẹ̀, ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíràn àti ìrònú rere. Gbogbo wọ̀nyí papọ̀ ló ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kó rọrùn fún mi láti kọjú sí iṣẹ́ tó pọ̀.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ojú ọjọ́ tí òórùn rọ̀ díẹ̀ sí afẹ́fẹ́ ń tutù tí kò sí ìrìbọmi tàbí ìkún sí. Mo fẹ́ ojú ọjọ́ tó dára tí kì í gbóná jù, tí kì í tú— kì í sì tùtù jù. Irú ojú ọjọ́ bẹ máa ń jẹ́ kí inú mi dùn, ara mi náà sì tutù. Nígbà tí òórùn bá, òórùn bá ń rọ̀ lọ́wọ́lọ́wọ́, mo máa ń rí pé ayé dàbí pé, ó dàbí pé ohun rẹ̀hìn. Ọmọ ènìyàn máa ń jáde wo aṣọ funfun tàbí, tàbí àwọ̀ fèfè, wo bàtà fèrè, a sì lè rìn kiri láìsí, láì rí ìṣòro. Òun má ń fún wa ní ìmọ́le àti agbára. Ó tún ń jẹ́ kí a rí ohun gbogbo kédere: ilé, igi, ọ̀nà àti ojú ènìyàn. Ni ojú ọjọ́, ní ojú ọjọ́ bẹ, mo lè lọ sí, mo lè lọ síbi ìdárayá, mo lè rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tábí mo lè jókòó ka ìwé, ìwé níta. Mo tún, mo tún fẹ́ ojú ọjọ́ tí afẹ́fẹ́ sì ń tutù díẹ̀. Afẹ́fẹ́ tutù máa ń jẹ́ kí ara mi balẹ̀. Nígbà tí afẹ́fẹ́ bá ń fẹ́, a máa ń rí ìtùnú. Kò sí ìrọ̀rùn bí ìgbà tí ó bá ń rìn. Afẹ́fẹ́ sì ń fẹ́ lọ́run, ó ń mú ìbànújẹ́ kúrò, ó ń jẹ́ ká ro orín rere. Nígbà mi, mo máa ń dúró níta kí n, kí n lè jẹ́ kí afẹ́fẹ́ kọjá lórí ojú mi. Mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láàyè, kò dá mi lórí, kò dá mi lórí ojú ọjọ́ tó, tó gbóná jù. Nígbà tí òórùn bá ń sùn gan an, ara mi máa ń rẹ̀mí, ìbànújẹ́ á sì wọ inú mi. Irun, irun, irun máa ń tú, aṣọ máa ń tutù lórí ara. Iṣẹ́ kì í sì rọrùn ní ojú ọjọ́ tó gbóná jù. Kò ṣòro láti ṣiṣẹ́, láti ka ìwé tàbí láti sùn dáadáa. Ídí nìyẹn tí, tí mo fẹ́ kí òórùn rọ̀ ṣùgbọ́n kò máa sùn gan an. Ọjọ́, ọjọ́ dára, ó ń mú ilé, ilé dùn, ó jẹ́ kí igi àti ọgbà dàgbà. Ṣùgbọ́n bí ọjọ́ bá pọ̀jù, ìrìnàjò a níra, ọpọ́nà á kún fún omi, a sì lè pé síbí iṣẹ́ tàbí sí ilé ẹ̀kọ́. Nígbà mi ọjọ́, ojú má ń, ojú pọ̀ má ń fa àìlera bí i tẹ ẹ̀fúfú tàbí ìtútù ara. Nítorí náà mo fẹ́ ojú díẹ̀díẹ̀ kì í ṣe púpọ̀. Irú, ní ìparí ojú, ojú ọjọ́ kọ̀ọ̀kan ní, ní àfààní tirẹ̀ ṣùgbọ́n ẹni kọ̀ọ̀kan ní ohun tó fẹ́. Títẹ̀ mi ni pé mo fẹ́ ojú ọjọ́ tí kò gbóná jù, tí kò tutù jù, tí òórùn náà rọ̀ díẹ̀, tí afẹ́fẹ́ ń tutù sì ayé sì balẹ̀. Irú ọjọ́ bẹ ni ó ń jẹ́ kí inú mi dùn jùlọ. Ó dẹ́ fun fún wa ní agbára láti ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ẹ ṣiṣẹ́? Níbi, níbi iṣẹ́, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ jẹ́, jẹ́ kóko pàtàkì gan. Nítorí náà mo máa ń gbúmọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ní ọ̀nà tí ó dá lórí ìbáṣepọ̀ rere, ìbáṣepọ̀ títọ́ àti ìtẹ́lọ́rùn ara ẹni. Kí kọ́kọ́ máa ń bọ̀wọ̀ fún, mo máa ń bọ̀wọ̀ fún gbogbo ènìyàn. Mo mọ̀ pé oníkálukú ni èrè ìtìrẹ, ìmọ̀ ti rẹ̀ àti ọ̀nà tí wọ́n fi, fi òní. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹlòmíràn, mo máa ń fetì sí wọn dáadáa kí n tó dáhùn. Ìfesílẹ̀, ìfetìsílẹ̀ yìí jẹ́ kó rọrùn fún wa láti lóye ara wa kí a sì yànjú ìṣòro pọ̀. Ẹ̀lẹ́ẹ̀kẹ́dì, mo máa ń sọ̀rọ̀ ní kedere bí mo bá ní ìmọ̀ràn tàbí ìbéèrè. Mi ò fi pamọ́, mo máa ń sàlàyé rẹ̀ ní ọ̀nà ìbáṣepọ̀, láì lá, láì fi ẹnikẹ́ni kúrò nílé tàbí ṣe ẹ̀sùn. Ìbánisọ̀rọ̀ kedere ọ̀ ń dín ìbànújẹ́ kú ó sì ń mú gbogbo wa tiṣẹ́ dáadáa. Ẹ̀lẹ́ẹ̀kẹta, mo máa ń jẹ́ ẹni tí a lè gbé kẹ̀lẹ̀. Bí mo bá gba iṣẹ́ kan, mo máa ń jẹ ẹni àkọ́kọ́, mo sì ń ṣe ẹ́ dáadáa. Èyí mú kí àwọn ẹlẹgbẹ́ mi ní ìgbàgbọ́ nínú mi kí wọ́n sì mọ̀ pé wọ́n lè dá mi lórí iṣẹ́ pàtàkì. Pẹ̀lú èyí, mo tún máa ń rán àwọn ẹlẹgbẹ́ mi lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́. Bí ẹnìkan bá ń kọ́ ẹ̀kọ́ tuntun tàbí, tàbí bá ṣe rí pé ó ń sọ̀rọ̀ fún, mo máa ń fi àkókò díẹ̀ rán wọn lọ́wọ́. Nípa bí à ń kọ ara wa, a sì ń dàgbà sókè pọ̀. Ní ìparí, ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ dá lórí ìbáṣepọ̀ rere, ìbánisọ̀rọ̀ kedere, ìgbọ́ràn àti ìtẹ́lọ́rùn. Nígbà tí a bá ń bọ̀wọ̀ fún ara wa, a sì ń ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan, a lè ṣàtìyọ̀rí púpọ̀, a sì lè ní ayọ̀ nínú ibi iṣẹ́ wa.

Nígbàwo ni o kẹ́yin lọ wo ẹyín? Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọkọ́ kókó ọ̀rọ̀ kan tó dàbí ẹni pé kéékèèké ni ṣùgbọ́n ó ṣe pàtàkì gan sí ìlera wa. Kókó ọ̀rọ̀ náà ni nígbàwo ni o kẹ́yin lọ wo eyín. Ọ̀pọ̀ ìgbà a máa ń rántí láti jẹun, láti mú omi, láti wọ aṣọ dáadáa ṣùgbọ́n a sábà máa gbàgbé pé ẹnu àti ẹyín wa jẹ́ apá kan pàtàkì jùlọ nínú ara wa. Bí a ṣe ń tọ́jú ẹ́, bí a ṣe ń tọ́jú eyín eyin wa ló pinnu bí ẹnu wa ṣe máa rí, bí èémí bi eemi wa ṣe máa ń dùn àti bí ara wa ṣe má ń rìn ní ọjọ́ iwájú. Nígbàwo ni o kẹ́yin lọ wo eyín? Díẹ̀ nínú wa de lè sọ pé mo wo eyín mi lọ́rọ́ lọ́rọ́, ṣùgbọ́n ìbéèrè mìíràn ni máa ń ní pé ṣo o máa ń wo eyín rẹ dáadáa? Ṣe o ń lo brush àti toothpaste? Ṣe o ń fọ ẹnu rẹ lójoojúmọ́ ní òru àti ní alẹ́? Eyín tí a kò bá tọ́jú dáadáa lè fa ìṣòro púpọ̀, ó lè fa ìrọ́ra eyín, orun burúburú láti ẹnu, àrùn gum àti ìbàjẹ́ eyín títí di pé ó máa ń yọ̀. Kò sí ẹni tó fẹ́ kí eyín rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ìwà àìlera ló sábà máa ń fà á. Bí a ṣe ń jẹ oúnjẹ tó ní ṣúgà púpọ̀, bí a ṣe ń mú ohun mímu tó dùn dùn tí a kò sì fi, tí a kò sì ń fọ eyín lẹ́yìn rẹ̀, eyín yóò bẹ̀rẹ̀ sí máa ń bàjẹ́ díẹ̀díẹ̀. Ìdí nìí tí mo fi béèrè pé nígbàwo ni o kẹ́yin lọ wo eyín. Tí ìdáhùn rẹ̀ bá jẹ́ pé kò pẹ́, ó dáa ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó ti pẹ́ gan-an, ohun náà ni pé ó yẹ kó bẹ̀rẹ̀ láti yí ìwà rẹ̀ padà. Kí ni a lè ṣe? Ó yẹ ká máa fọ eyín rẹ lẹ́ẹ̀méjì lójoojúmọ́, lo brush tó dáa pẹ̀lú toothpaste tó ní fluoride. Má ṣe jẹ oúnjẹ tó ní ṣúgà lọ́pọ̀lọpọ̀. Ìlera eyín jẹ́ àpá kan ìlera ara lápapọ̀. Bí eyín rẹ bá dà, eyín rẹ a dà, ìtàn rẹ a dà, ìgboyà rẹ á pọ̀ sí i. Nítorí náà ẹ jẹ́ ká jẹ́ kí á tún bẹ̀rẹ̀ fún ara wa lónìí.

Ìgbà mélòó ni, ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba àkókò díẹ̀ ju ìṣẹ́jú mẹ́rìnlá. Ni gbogbo ọjọ́, mo máa ń jí ní kùtùkùtù lọ́ọ̀rọ̀ ní àárọ̀ kí n lè múra sílẹ̀, kí n lè múra sílẹ̀ dáadáa kí n tó bọ́ síta. Nígbà mi mo máa ń kó ara mi jọ, mo sì máa ń jẹun kékeré kí n tó gba ojú pópó. Mo máa ń lo, mo máa ń lo, mo máa ń lọ ọkọ̀ akẹ́rù lọ sí ibi iṣẹ́. Ni ìlú wa ọkọ̀ akẹ́ro kì í pé, kì í pé ní kéèkun. Ṣùgbọ́n nígbà mí, ọkọ̀ náà máa ń kún gan torí pé ọ̀pọ̀ ènìyàn tún ń lọ sí ibi iṣẹ́ wọn ní àkókò kan ka-kan náà. Nígbà tí mo bá wọ ọkọ̀, mo máa ń gbọ́ orin tàbí kí n máa ronú nípa ohun tí mo fẹ́ ṣe ní oju ọ̀nà. Ọ̀nà tí mo bá lọ sí ibi iṣẹ́ jùlọ ni popo ńlá tí ọkọ̀ púpọ̀ máa ń lọ. Nígbà tí ìkúná, ìkúnú jáàtì bá pọ̀, ìrìnàjò lè pẹ́ ju ìṣẹ́jú márùndínlọ́gọ́rìn. Nígbà yẹn, mo máa ń rí ara mi pé mo re, mo n rẹ gan. Ṣùgbọ́n mò ń farada torí mo mọ̀ pé ó ṣe pàtàkì. O tun Ohun tí mo fẹ́ràn jù jùlọ nípa irinà, ìrìnàjò, wípé mo máa ń rí ọ̀pọ̀ ènìyàn. Mo máa ń rí àwọn akẹ́kọ̀ọ́, àwọn òṣìṣẹ́ àti àwọn onísọ̀wọ́ tí wọ́n tún ń lọ sí ibi iṣẹ́ wọn. Ó máa ń jẹ́kí wọn rántí pé gbogbo wa ní tírákà láti mú, láti mú ìgbésí ayé wa dára si. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn ní pé ìrìnàjò yìí ó ń gba àkókò púpọ̀ nínú ọjọ́ mi, nínú ọjọ́ mi. Nígbà mi mo fẹ́ kí n lọ sun díẹ̀ si, tàbí kí n lo àkókò yẹn fún ẹbí mi. Ṣùgbọ́n mo máa ń, mo mọ̀ pé ìṣàpá yìí jẹ́ àpá kan ìgbésí ayé. Mo sì dúpẹ́ pé mo sì ní iṣẹ́ tí mò ń lọ sí lọ́jojúmọ́.

Báwo ni o ṣe máa ń kojú, kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ní ìgbésí ayé iṣẹ́, kò sí ẹni tó, kò sí ẹni tí kì í, tí kì í jọjú kọ ìṣòro. Ìṣòro lè wá láti ọ̀dọ̀ àwọn alábàásiṣẹ́, láti inú iṣẹ́ fún ààrẹ tàbí láti àyíká ibi tí a ń iṣẹ́. Ṣùgbọ́n ohun tó se pàtàkì níbí ní a bá ń ṣe, ní a bá ń ṣe kojú wọn. Ní tìtẹ̀ mi, mo kọ́kọ́, mo kọ́kọ́ ń bẹ̀rẹ̀ sí n kojú ìṣòro pẹ̀lú ìfaradà àti ìrọ́nu pẹ́kìpẹ́kì. Nígbà tí ìṣòro bá yọ̀, mi ò sá, mi ò sí, mo ò sí ṣẹ́ ìpinnú lẹ́kẹ́lẹ̀, lẹ́kẹ́sẹ̀, lẹ́sẹ́kẹ̀se. Mo máa ń dá ara mi lójú pé kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni kókó ìṣòro yìí? Irọ̀nú yìí máa ń ràn mí lọ́wọ́ láti rí dájú pé mi ò ṣe àsìsẹ̀ mi nígbà tí mo bá fẹ́ yàn ojútùú. Lẹ́yìn náà mo máa ń bá àwọn ẹlòmín sọ̀rọ̀. Bí ìṣòro bá jẹ́ sí alábààsiṣẹ́, mo máa ń lo, mo máa ń lọ bá, baá sọ̀rọ̀ ní ìtẹ́lọ́rùn kì í ṣe pẹ̀lú ìbinú tàbí ìkà. Mo gbà pé ìbánisọ̀rọ̀ rere ló ń mú ìbáṣepọ̀ dára síi. Ní ìbà mí, ìṣòro kan lè jẹ́ ìyàtọ̀ nínú ìmọye tàbí nínú bí a ṣe ń rí ǹkan. Nípasẹ̀ ìjíròrò pẹ̀lú ìbánújẹ́ kúrò nínú ọkàn, a lè dé abajáde, abajá, abajá, abajáde tó dáa jù. Mo tún máa ń kó ara mi, mo tún máa ń kó ara mi jọ nínú ìmúra ẹ̀kọ́ tuntun. Bí ìṣòro bá jẹ́ pé iṣẹ́ kan ń sọ̀rọ̀ fún mi tàbí pé mo ti, mi ò tí mọ̀, mo ò tí mọ̀ dáadáa, mi ò ní bẹ̀rù láti kọ́ ẹ̀kọ́ tuntun. Mo lè bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó mọ̀ mí jù lọ tàbí kí n ka ìtọ́sínà, ìtọni, ìtọnis, ìtọnisọ́nà kí n ṣe ìdánwò títí mo fi lè rẹ́ẹ́ dáadáa. Ìmọ̀ tuntun máa ń dín ìṣòro kù, ó tun jẹ́ kí n túbọ̀ ní ìgboya nínú ìṣe mi. Ni àfikún, mo máa ń gbà pé itesiwajutó ara mi, ó ṣe pàtàkì gan. Ní gbogbo ìṣòro tí mo bá dọjú kọ, mo máa ń rí gẹ́gẹ́ bí àfààní láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ kan. Mo máa ń bí ara mi pé kí ni mo kọ́ nínú èyí? Báwo ni mo ṣe lè yàgò fún irú ìṣòro yìí lọ́jọ́ iwájú? Ìbéèrè wọ̀nyí máa ń jẹ́ kí n dàgbà nínú ọgbọ́n àti ìrírí. Kò tun ṣe kò sì ń ṣì àìṣe ọ̀kan tó pé nígbà mí. Ìṣòro lè jẹ́ ti ìpinnu tàbí àkókò. Ní irú, ní irú ìgbà bẹ́ẹ̀, mo máa ń ṣètò iṣẹ́ mi dáadáa. Mo máa ń kọ́, mo máa ń kó iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí takuntakun kí n le mo mọ̀, kí n mo mọ ohun tó ń ṣe pàtàkì jù lọ. Ni ipáàrí, mo lè sọ pé bí mo ṣe ń kojú ìṣòro ní iṣẹ́ ni pé mo mọ̀, mo ń lọ gbọ́n ìfaradà, ìbánisọ̀rọ̀ rere àti ìmúra ẹ̀kọ́, ẹ̀kọ́ tuntun.

Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Ní ìgbésí ayé, gbogbo wa máa ń le ẹ̀yìn gba láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi iṣẹ́, ní ilé ẹ̀kọ́, nínú ìdílé tàbí ní, tàbí láàárín ọ̀rẹ́. Ṣùgbọ́n òun pàtàkì níbí a ṣe ń gba ẹ̀yìn eyẹ, torí pé bí a ṣe ń dáhùn sí ẹ̀yìn lè fi hàn wá àti múra ẹ̀mí wá. Nítẹ̀ mi nígbà tí mo bá gba ẹ̀yan, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe níbí mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó, tó yìn mi. Mo gba pé iyìn kì í ṣe ohun tí a gbọ́, tí a gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lásán. Ó jẹ́ àfihàn pé ẹnìkan rí pé ohun, ohun tí ó ṣe dára. Nítorí náà mo máa ń sọ pé "ẹ ṣé gan an" tàbí "mo dúpẹ́ lọ́wọ́ yín" pẹ̀lú ọ̀kàn tó dùn, tó dùn. Lẹ́yìn ìdúpẹ́, mo máa ń ṣe ìrònú pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo máa ń bi ara mi pé kí ni mo ṣe dáadáa gan an. Èyí ń jẹ́ kí ń mọ ohun tí mo lè tún ṣe dára si. Mo kì í gba ẹ̀yìn gẹ́gẹ́ bí ohun tí yóò mú, mú mi gbéraga bí kò ṣe ohun, ohun tí yóò mú mi mọ̀ pé mo wà lórí ọ̀nà tó da. Mo tún máa ń ran ara mi létí pé kì í ṣe, ṣe, kì í ṣe ẹ̀mí nìkan ni mo ń siṣẹ́. Nígbà púpọ̀ iyìn kan lè jẹ́ àbájáde iṣẹ́ ẹgbẹ́. Ni irú ìgbà bẹ́ẹ̀ mo máa pín iyìn náà pẹ̀lú àwọn mi. Mo lè sọ pé a ti ṣiṣẹ́ pọ̀ tàbí àwọn ẹlẹgbẹ́ mi tún máa ràn mí lọ́wọ́ púpọ̀. Èyí ń fihàn pé mo mọ iyi ìfọwọ́sọwọ́pọ̀, ìfọwọ́sọwọ́pọ̀. Nígbà tí mo bá gba iyìn, mo tún máa ń lo gẹ́gẹ́ bí àgbára láti túbọ̀ siṣẹ́ takuntakun. Dípò kí n sọ pé mo ti mọ̀, mo ti tó, mo ti dára, mo máa ń sọ ninú ọ̀kàn mi pé báyìí, tí wọ́n ti rí pé mo lè ṣe dáadáa, ó yẹ kí n túbọ̀ fi ara mi si. Iyìn mo ní ìtara kì í ṣe ìtẹ́lọ́rùn tí yò jẹ́ kí n dáwọ́ dúró. Mo tún mọ̀ pé nígbà mìí iyìn lè wá pẹ̀lú ìwádìí tàbí ìfojúsọ́nà. Ẹni kan lè yin mi lónìí ṣùgbọ́n ọ̀la wọ́n tún lè ní ìrètí pé kí n ṣe dáadáa jù tẹ́lẹ̀ lọ. Nítorí náà mo kìn gba iyìn gẹ́gẹ́ bí ohun tí yóò jẹ́ kí n sinmi pátápátá bí kò ṣe ohun tí yóò jẹ́ kí n múra sí pé, pé iṣẹ́ tó dáa gbọdọ̀ máa tẹ̀síwájú. Ní ìparí, mo lè sọ pé bí mo ṣe ń gba iyìn nípé pẹ̀lú ìdúpẹ́, èrèle àti ìtara láti túbọ̀ dára si. Mi ò gba ẹ̀yìn gẹ́gẹ́ bí ohun tí yóò mú mi gbéraga bí kò ṣe ohun tí yóò mú mi mọ̀ pé mo ní ojúṣe láti tẹ́ síwájú nínú rere. Ni gbogbo iyìn ti mo gba, mò ń wó gẹ́gẹ́ bí ìmúra sílẹ̀ tuntun láti ṣe dáadáa jùlọ ní ọjọ́ iwájú.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ni gbogbo òwúrọ̀ mo máa ń gbimọ ara mi sí pé ọjọ́ tuntun bẹ̀rẹ̀. Òwúrọ̀, òwúrọ̀ ni ìpìlẹ̀ ọjọ́, ó jọ́, ó sì ń pé ní gbogbo ọjọ́ ṣe máa rí. Nítorí náà ohùn tí mo bá ṣe ní òwúrọ̀ ṣe pàtàkì gan sí mi. Nígbà tí mo bá ji lórí ibùsùn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí àti ayé tuntun. Ìdúpẹ́ yìí máa ń fún mi ní ìtùnú ọkàn, ó sì ń jẹ́ kí n bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìtara. Mọ gba, mo gbà pé ẹni tí ó bá, tí ó bá bẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀ pẹ̀lú ọ̀pẹ máa ń rí ayọ̀ nínú ọ̀pọ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Lẹ́yìn ìdúpẹ́, mo máa ń tọ́jú ara mi, mo máa ń fọ ojú mi, fọ ẹnu, wẹ ara kí n sì wọ, wọ aṣọ tó mọ́. Ìtọ́jú ara ẹni kìí ṣe ohùn kékeré, ó ń jẹ́ kí n ní ìmúlọ́kàn ara mi, ó ṣì ń jẹ́ kí mura tán fún ìpẹ̀yà ọjọ́ nígbà tí ara bá mọ́ ọkàn náà túbọ̀ mọ́. Lẹ́yìn náà mo máa jẹ òwúrọ̀, oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì gan torí pé ó ń fún ara ní agbára láti ṣiṣẹ́. Mo kìí fojú kọ oúnjẹ òwúrọ̀ bí kò ṣe pé mo mọ̀ pé bí mo ṣe ń jẹun dáadáa ní òwúrọ̀ ni mo ṣe máa ń ní ìtara àti ìmúlọ́, ìmúlọ́kànlẹ̀ láti jójú kọ iṣẹ́ ọjọ́. Mo tún máa ń ṣètò ọjọ́ mi nígbà mi mo máa ń kọ ohùn tí mo fẹ́ ṣe sílẹ̀, àwọn iṣẹ́ pàtàkì, ibi tí mo fẹ́ lọ àti ohùn tí mo fẹ́ parí ṣáájú ìrọ̀lẹ́. Tètò yìí máa ń jẹ́ kí n máa bá lọ́wọ́, bá lówó, bá lọ́wọ́, kò sì jẹ́ kí n mọ ohùn tí mo gbọdọ̀ dójú kọ àkọ́kọ́. Lẹ́yìn ìṣètò mo máa ń béèrè ìṣe mi. Bí mo bá ń lọ síbi iṣẹ́ mo máa ń múra kí sì jáde lọ́wọ́lọ́wọ́. Bí mo bá ń ṣiṣẹ́ nílé mo máa ń ṣètò ayé kan fún ara mi láti ṣiṣẹ́ kí ń má ba dáa, darudàpọ̀ pẹ̀lú nǹkan mìíràn. Mo gba, mo gbà pé ibi tí a ti ṣẹ́ túlẹ̀ nípa lórí bí a ṣe ń ṣiṣẹ́. Ni gbogbo òwúrọ̀ mo máa ń gba àkókò díẹ̀ fún ara mi bóyá fún ìrònú kíkà tàbí gbígbọ orin díẹ̀. Àkókò kéké yìí máa ń jẹ́ kí n túbọ̀ ní ìdnùnú kì í sì ń múra ọpọlọ sí, ọpọlọ mi sí fún gbogbo ohun tí, tí ọjọ́ máa ń mú wá. Ni ìparí, mo lè sọ pé ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé mo ń bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ọ̀pẹ, ìtọ́jú ara, oúnjẹ dáadáa, ìṣètò àti ìtara láti ṣiṣẹ́. Ìwà yìí ló ń jẹ́ kí ọjọ́ mi máa ń lọ láádàá kò sì jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn nínú ohun tí mo ń ṣe lójoojúmọ́.

Àkókò wo ni o fi ọ́fíìsì rẹ sí? Ẹkáàrọ, ẹkáàsàn, ẹkáàlé. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa àkókò iṣẹ́ ọ́fíìsì. Ìgbà tí a máa ń lọ síbí iṣẹ́, ìgbà tí a tí ń padà. Àkókò wo ni ọ́fíìsì rẹ sí? Kì í ṣe ìbéèrè kérekére kékeré, ó ń tọ́ka sí ìṣe tó ayé wa. Ìfàabàlẹ̀ wa sí iṣẹ́ àti bí a ṣe ń bójú tó àkókò. Ni ọ̀pọ̀ ibi iṣẹ́, àkókò bẹrẹ láti igba òwúrọ̀ bí àgó mẹ́jọ tàbí mẹ́sàn títí di ìrọ̀lẹ́ bí àgó márùn ún tàbí mẹ́fà. Ṣùgbọ́n kì í ṣe pé gbogbo wa ló ní àkókò kan náà. Àwọn kan ń tiṣẹ́ ní alẹ́, àwọn mìíràn sì ń tiṣẹ́ ní òwúrọ̀ pẹ̀lú ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí wọ́n ń ṣe. Kí ló dé tí àkókò iṣẹ́ fi ṣe pàtàkì? Kíákíá àkókò ń kọ́ wa ní ìbáṣepọ̀ pẹ̀lú ìdákéjì ìtẹ́lọ́rùn àti àṣeyọrí. Nígbà tí a bá mọ àkókò tí a yẹ kí a wá níbí iṣẹ́, o maa n a máa mọ bí a ṣe lè p'in àkókò wa dáadáa. Àkókò fún iṣẹ́, àkókò fún ìdílé àti àkókò fún ìsinmi. Ọ̀kan lára àwọn ìṣòro yìí tí máa ń ni pé ìtẹ̀síwájú díẹ̀ tàbí àìtẹ́lọ́rùn níbí iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ìṣòro yìí ń wá láti inú àìṣètò àkókò. Bí a ṣe ń dé pé a ń jẹ́ kó dàbí pé a kò fi iṣẹ́ sílẹ̀ lórí ọkàn wa. Ṣùgbọ́n bí a bá dé lọ́tẹ̀lọ́tẹ̀, a fiyàn pé ìbànújẹ́ sí àkókò ṣíṣe iṣẹ́. Bákan náà àkókò yìí kì í ṣe jẹ́ kí a ṣiṣẹ́ láìsinmi. A nílò àkókò ìsinmi láti tún agbára wa ṣe. Nibí tí a bá ti mọ ìbẹ̀rẹ̀ àti ìparí àkókò iṣẹ́ wa, a lè ṣètò ìgbésí ayé wa dáadáa. A lè jẹun ní àkókò, a lè sinmi ní àkókò, a sì lè fi àkókò sílẹ̀ fún ìdílé àti àwọn ọ̀rẹ́. Ní ayé òde òní, ọ̀pọ̀ ènìyàn tí ń tiṣẹ́ lọ́fíìsì lórí ìkànnì. Fún wọn àkókò iṣẹ́ lè yàtọ̀ sí àtijọ́. Ṣùgbọ́n ìlànà kan sọ sọ ní pé a gbọdọ̀ ní àkókò tí a fi mọ́ra sí iṣẹ́ ká sì ní àkókò tí a fi mọ́ra sí ìsinmi. Ní ìparí, ìbéèrè pé àkókò wo ni ọ́fíìsì rẹ sí? Rántí wa pé àkókò jẹ́ òwò bí a ṣe ń lò ó níyọ̀ pẹ̀lú ibi tí a máa di lọ́la. Ẹ tẹ́ ká kọ àkókò wa jọ dáadáa ká jẹ́ ẹni tí tó mọ ìbẹ̀rẹ̀ àti ìparí iṣẹ́ rẹ̀ ká sì jẹ́ kí ìgbésí ayé wa dà jù tẹ́lẹ̀.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn gbọ́ jùlọ ni orin tó ń fún mi ní ìtúnu, ayọ̀ àti ìmísí. Orin kì í ṣe kíkọ fọ́nránsẹ́, ó tún jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé wa. Ni gbogbo ìgbà, orin ń sọ bí a ṣe ń rò ó, bí a ṣe ń ní ìmọ̀lára àti bí a ṣe ń rí ayé. Mo fẹ́ràn orin Afrobeat gan. Orin irú yìí máa ń jẹ́ kí ń fẹ́ jó, kí inú mi ṣì dùn. Àwọn akọrin bí Burna Boy, Wizkid, Davido, Tems àti Arya Starr máa ń kọ orin tí kún fún ìtàn ayé, ìfẹ́, ìrora àti ìrètí. Orin wọn máa ń mú kí èèyàn rántí pé bó tilẹ̀ jẹ́ pé ayé le níra, a gbọdọ̀ sẹ̀ síwájú. Pẹ̀lú Afrobeat, mo tún fẹ́ràn orin ìbílẹ̀ Yorùbá. Orin bí fújì, àpàlà àti jùjú máa ń rántí mi nípa àṣà àti ìtàn wa. Nígbà tí mo bá gbọ́ orin "King Sunny Adé" tàbí "Kọ́lí Sìn Àyinlà", mo máa rí pé orin Yorùbá ó kún fún ọgbọ́n, ìtàn àti ìkíni ayé. Mo tún nífẹ̀ẹ́ sí orin tó ń kọ ní ìrètí àti ìmísí. Orin tó ń sọ pé "Má ṣe ṣẹ̀yìn gbora" tàbí "Má ti ṣẹ́ takuntakun". Irú orin bẹ́ẹ̀ máa ń ràn mí lọ nígbà tí mo bá ń rẹ̀ mí tàbí tí ìṣòro bá fẹ́ borí mi. Ní ìgbà mìí, mo fẹ́ràn orin ìsinmi bí i orin tó lọ́ra tó sì jẹ́ kí ń dúrà nígbà tí mo fẹ́ bá sùn tàbí ká ìwé. Mo máa ń gbọ́ orin tí kò ní ariwo púpọ̀ tí yóò sì jẹ́ kí ọkàn mi balẹ̀. Ní àkọ́ kọ́, irú orin tí mo fẹ́ràn gbọ́ ni orin tó ń sọ ìtàn ayé gidi, tó ń fún mi ní ayọ̀, tó ń jẹ́ kí n rántí ibi tí mo ti wá àti tó ń fún mi ní ìmísí láti jẹ́ ẹni tó dára jùlọ. Orin jẹ́ ọ̀rẹ́ mi ní gbogbo ìgbà; nígbà ayọ̀, nígbà ìrora àti nígbà tí mo bá fẹ́ ro orí ara mi. Mo dúpẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí mo ṣe ń ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Ìdọ́gba yìí ṣe pàtàkì gan torí pé bí a bá ṣiṣẹ́ ju, a lè rẹ́ àti lè pàdánù ilẹ̀ àti ayọ̀ wa. Ṣùgbọ́n bí a kò bá ṣiṣẹ́ dáadáa, ilé ra, owó wa lè bàjẹ́. Nítorí náà, a nílò ìwọntúnwọnsí. Ni ìgbà àkọ́kọ́, ohun tí mo kọ́ ni pé mo gbọ́dọ̀ mọ iyẹ àkókò tí mo fi ń ṣiṣẹ́ àti iye tí mo fi ń sinmi. Ni gbogbo ọjọ́, mo máa ń ṣètò àkókò mi dáadáa. Mo ní àkókò fún iṣẹ́, àkókò fún ìsinmi àti àkókò fún ìdílé mi. Ìpinnu yìí ràn mí lọ́wọ́ láti má baa bàjẹ́ pé iṣẹ́ kan ni mo ń ṣe. Ìkejì ni pé mo kọ́ mo kọ́ láti ṣe àsọyàn àsàyàn. Kì í ṣe gbogbo ǹkan ni mo gbọ́dọ̀ ṣe ní ọjọ́ kan. Mo máa ń yọ ohun tó ṣe pàtàkì jù lọ, mo tì ń kọ́kọ́ ṣe ẹ. Nígbà mí, mo máa ń fi àwọn ǹkan kékeré sílẹ̀ fún ọjọ́ mìíràn. Èyí mú kí ń máa bá ara rẹ lọ́kàn àti lọ́ra. Ìkéta ni pé mo máa ráyè fún ara mi. Mo mọ̀ pé bí mo kò bá sinmi, ọpọlọ mi kì yóò ṣiṣẹ́ dáadáa. Nítorí náà, mo máa ń ṣú dáadáa, mo sì ń ṣe eré ìdárayá díẹ̀. Nígbà mí, mo máa ń rìn kírì, mo sì ń gbọ́ orin tab tàbí ká ìwé. Gbogbo èyí ràn mí lọ́wọ́ láti tún agbára mi ṣe. Ìkẹrin, mo fún ìdílé àti ọ̀rẹ́ mi ni àkókò. Ìgbésí ayé kì í ṣe iṣẹ́ nìkan, àwọn èèyàn tó wà ká lọ fún wa ní ayọ̀ ni ayọ̀ àti ìlẹ̀yìn. Nígbà tí mo bá wà pẹ̀lú wọn, mo máa ń gbìyànjú láti fi fóònù sílẹ̀ kí n fojú kí n sì fojú kọ̀mpútà. Mo fẹ́ kí àkókò tí mo bá wà pẹ̀lú wọn jẹ́ gidi. Ìkarùn, mo kọ́ láti lọ láti sọ́rara nígbà tí mo bá tirẹ̀. Kì í ṣe pé mo máa ń gbá gbogbo iṣẹ́. Nígbà mí, mo sọ pé pe"ẹ̀jọ̀, mi ò lè ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí." Èyí ń jẹ́ kí n dáàbò àkókò àti agbára mi. Ní ìparí, ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ohun tí a gbọ́dọ̀ kọ́. Kò rọrùn, ṣùgbọ́n ó ṣe ni pa, ó ṣe ó ṣe ṣe nípa ṣètò àkókò wa, yíyan ohun tó ṣe pàtàkì, ìsinmi ìdílé àti ìdánilẹ́kọ̀ọ́ ara ẹni. A lè ní ìgbésí ayé tó dára tí iṣẹ́ àti ayọ̀ yóò sì bá ara wa lọ.

Ṣé o máa ń dé ní, ní àkókó? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókó torí pé ìdédé àkókó jẹ́ àpá kan pàtàkì nínú ìwà ọmọlúàbí. Ní Yorùbá a máa ń sọ pé àkókó ni wúrà. Ìtumọ̀ rẹ̀ ni pé àkókó, àkókó jẹ́ ohun ìbé, ìyé bí ẹ, ìyé bí ẹ tí a kò, tí a kò gbọdọ̀ ṣeré pẹ̀lú. Nígbà tí a bá, nígbà tí a bá ń dé ní àkókó, a fi an pé a ní ìbàwọ fún ara wa àti fún àwọn ènìyàn mi. Ní ìgbésí ayé ojoojúmọ́, ìdédé àkókó jẹ́ ohun tí ó ń ran, ran wá lọ́wọ́ gan. Bí àpẹẹrẹ, ní ilé ìwé tàbí níbí iṣẹ́ ẹni tí ó bá ń dé pé máa ń, ẹni tí ó bá ń dé pé máa ń sọ̀rọ̀ fún láti lóye ohun tí a, ohun tí a kọ tàbí ohun tí a kọ tàbí ohun tí a ń kọ ni. Ṣùgbọ́n ẹni tó bá ń dé ní kùtùkùtù tàbí ní àkókó, ó ní àǹfààní láti múra tán, láti fọkàn, fọkàn tán àti láti kópa dáadáa nínú ohun tó à ń ṣe. Mo tún rí pé ìdédé àkókó ń mú ìgbàgbọ́ wá pọ̀ sí lọ́dọ̀ àwọn ènìyàn. Bí mo bá sọ pé màá dé ní ago mẹ́wàá tí mo dé ní ago mẹ́wàá gangan, àwọn ènìyàn mọ̀ọ́ máa mọ̀ pé mo jẹ́ ẹni tí a lè gbé kẹ̀lẹ̀. Ìyẹn, ìyẹn, ìyẹn mú kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn, àwọn, pẹ̀lú àwọn dáàsí torí pé wọ́n mọ̀ pé mo kì í, mo kì í ṣeré pẹ̀lú ọ̀rọ̀ àkókó. Kò já ju pé ó rọrùn ni gbogbo ìgbà láti dé ní àkókó torí pé ìṣòro bí i ìrìnàjò, ìṣòro ọkọ̀ tàbí ọkọ̀ tàbí ohun tí a kò lè retí, retí lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí a bá ní ìmóríyá, a lè dín ìṣòro yìí kù. Àpẹẹrẹ ni pé a kí, kí a má jí, kí a máa jí ní kùtùkùtù, kí á pèsè ohun tí a máa lò lọ́jọ́ kejì ní alẹ́ ìṣáájú àti kí a máa ṣètò àkókó wa dáadáa. Ohun tí mo kọ́ ni pé ìdédé àkókó kì í ṣe fún ara ènìyàn kan, ó tún jẹ́ fún àjọṣẹ̀ níbi tí ọ̀pọ̀ ènìyàn bá ti ń ṣiṣẹ́ pọ̀. Ẹnìkan tí, ẹnìkan tí a bá ń sọ ó máa jẹ́ kó, ó máa jẹ́ kó yé wa.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọ̀ṣí? Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọ̀ṣí? Ní tìtẹ̀ mi, mo jẹ́ ẹni tí mò ń lo, tí mò ń lo ọwọ́ ọ̀tún jùlọ. Látọ̀jọ́ ìkọ́kọ́ ìgbésí ayé mi ni mo ti bẹ̀rẹ̀ sí í lo ọwọ́ ọ̀tún torí pé ní ilé wa àti ní ilé ẹ̀kọ́ ni wọ́n ti ń kọ̀ mí pé, ni wọ́n ti ń kọ̀ ní mo kí n pé lo ọwọ́ ọ̀tún fún ọ̀pọ̀ nǹkan. Ni àṣà Yorùbá, ọwọ́ ọ̀tún ní, ní à ká sí ọwọ́ ìbáṣepọ̀ àti ìbáṣepọ̀ rere. A máa ń fi ọwọ́ ọ̀tún kí ẹlòmíràn, a fi ọwọ́ ọ̀tún gba nǹkan, a sì n tún fi ọwọ́ ọ̀tún feeyàn nì nkan. Idí nìyẹn tí mo fi ráyè lo ọwọ́ ọ̀tún nígbà gbogbo torí mo mọ̀ pé, mo mọ̀ pé ó ní ìtumọ̀ àṣà àti ìbáṣepọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ rere. Síbẹ̀síbẹ̀, mo tún pé, mo tún mọ̀ pé àwọn èeyàn kan máa ń lo ọwọ́ oṣí. Àwọn bẹ́ẹ̀ ni a n pè ní left-handed ní èdè Gẹ̀ẹ́sì. Kì í ṣe pé wọ́n burú tàbí pé wọ́n ń ṣe àsìsẹ̀. Èyí ni pé ara wọn, ara wọn ní wọ́n wípé ó rọrùn sí wọn. Díẹ̀ lára wọn máa ń kọ jẹun tàbí ṣe iṣẹ́ ọwọ́ pẹ̀lú ọwọ́ ọ̀ṣí láìsí ìṣòro kankan. Ni ọjọ́ òní, ayé ti yí padà gan. A ti bẹ̀rẹ̀ sí í lù yìn pé kò yẹ ká fi ẹnikan ẹnikẹ́ni sere tàbí da lẹ́bi torí ọwọ́ tí òun ń lò, ohun tó fẹ́ lò. Ohun pàtàkì jùlọ ni pé ènìyàn, ènìyàn mọ̀ tí ó rọrùn sí, tí ó sì le ṣiṣẹ́ dáadáa pẹ̀lú rẹ̀. Nígbà mii, mo tún le lo ọwọ́ osí fún díẹ̀ ǹkan bí i mímú ìkọ́kọ́ tàbí ìkókó tàbí mímú nǹkan dúró. Ṣùgbọ́n nípa gbogbo rẹ̀, ọwọ́ ọ̀tún ni mo fi ń kọ jẹun, kí ènìyàn àti ṣe iṣẹ́ pàtàkì. Ní kọ́kọ́, bóyá ẹnìkan bá lowọ́ ọ̀tún, bá, bóyá ẹnìkan bá lo ọwọ́ ọ̀tún tàbí osí, ohun tó ti pàtàkì gan gan ni pé ká ní ìbáṣepọ̀ rere pẹ̀lú ara wa. Ká sì má mọ̀ pé gbogbo wa yàtọ̀ sí ara wa lá, ara wa ní, ní tí bi Ọlọ́run ṣe dá wa. Ka má ṣe fi ẹnikẹ́ni gégun torí ìyàtọ̀ rẹ̀, ṣùgbọ́n ki á fi ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn gba ara wa. Mo dúpẹ́ púpọ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn jẹ́ ọ̀nà kan tí a fi ń fi ìfẹ́, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára rere oun tí ara wa, kò dá lórí owó púpọ̀ nìkan ṣùgbọ́n ó dá lórí ìtumọ̀ tí ẹ̀bùn náà ti ní fún ẹni tí a fẹ́ fún. Nígba mìí, ẹ̀bùn kékeré tó, tó kún fún ìtànjẹ́ kò pọ̀ ju bí ẹ̀bùn ńlá tí kò ní ìtumọ̀ lọ. Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn tí ó bá ìwà àti ìfẹ́ ẹni náà mu. Bí àpẹẹrẹ tí mo bá pe ẹnìkan feran kíkà ìwé, ẹ̀bùn tó dáa jùlọ fún ni ìwé tó máa kó ìmúra sílẹ̀ tàbí ìmúlòyẹ̀ wá sí ìgbésí ayé rẹ. Ìwé lè jẹ́ ọ̀nà tí a fi ń kọ́, kọ́ ara wa, tí a sì ń fi rí ayé láti ojú ìmúlòyẹ̀ tuntun. Mo tún fẹ́ràn láti fún ènìyàn ní ẹ̀bùn, ẹ̀bùn tí ó rànwọ́n, tí ó rànwọ́lọwo ní ojojúmọ́. Bí àpẹẹrẹ ì, ì, ìkókó omi, àpò, àpò iṣẹ́ tàbí ìkawé kékeré. Irú ẹ̀bùn bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kí èèyàn, ènìyàn rántí ẹni tí ó fún un nígbà gbogbo bá ń, tí ó bá ń lọ. Àwọn ẹ̀bùn tí mo tún fẹ́ràn ni ẹ̀bùn tí a fi owó ṣe. Èyí lè jẹ́ ka, kára kàtà àwọn àrọ́wọ́ wọn tàbí àkọlé tí mo kọ pẹ̀lú owó mi. Nígbà tí ènìyàn bá rí ẹ̀bùn tí a fi àkókò àti ìtara ṣe, ó máa mọ̀ pé a fọkàn sí gan. Ẹ̀bùn bẹ́ẹ̀ kí, ẹ̀bùn bẹ́ẹ̀ kì í ṣe pé ó dá lórí owó ṣùgbọ́n ó dá lórí ìfẹ́ àti ìtẹ́lọ́rùn. Mo tún fẹ́ràn láti fún ènìyàn ẹ́bùn ìrírí. Ẹ̀bùn ìrírí lè jẹ́ ìrìnàjò kékeré, tíkẹ̀ẹ̀tì fíìmù tàbí àkókò láti bá ẹni tí a fẹ́ràn tún jọ sọ̀rọ̀. Nígbà mìí àkókò tí a fi jọ, tí a fi jọ, tí a fi jọ jẹ́ lẹ́yìn tàbí bí a bá ra wa sọ̀rọ̀ jẹ́ ẹ̀bùn tó lágbára ju ohunkóhun lọ. Ni ìparí, ẹ̀bùn tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀bùn tí kò kún fún ìfẹ́, ìtẹ́lọ́rùn àti ìtumọ̀. Kì í ṣe bó ṣe tóbi tàbí bó ṣe gbọ́wọ́ ni o ṣe pàtàkì ṣùgbọ́n bó ṣe ní, bó ṣe ń fihàn pé ó rántí ẹni náà, a sì fẹ́ kí inú rẹ̀ dùn. Ni gbogbo ìgbà ẹ̀bùn tó dà jùlọ ni ẹ̀bùn tó, tí ó jẹ́ kó mọ̀ pé àní, àní lọ́kàn.